Mo máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Mo ti ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì dáadáa rí, especially lórí Jumia. Mo ti ra nǹkan lórí Jumia rí. Mo dẹ̀ ti place order lórí Amazon rí tí mo download ìwé. So i use to buy things from the internet.

Èmi ò kí n, mi ò kí n tajà. Mi ò, mi ò ṣe business person. So, mi ò ní àwọn oníbàárà kankan. Àfi, àfi tó bá jẹ́ pé èmi ló fẹ́ ra nǹkan. Èmi ò kí ń ṣe business. Èmi kì ń sell. Mi ò ní product tí mò ń sell. Mi ò ní product tí mò ń tà. Sé o ti ye yin bẹ́yen? Mi ò ní product tí mò ń tà. I'm not into business buying and selling. No, I'm a worker, a salary earner.

Tí mo bá fẹ́ tọrọ àforíjì nígbà mìíràn mo máa ń kúnlẹ̀ ni, tó bá jọ́wọ́ bí i daddy mi ni àbí ẹgbọn mi máa ń kúnlẹ̀, tó bá jẹ́ bọ́ọ̀sì mi ni máa lọ ba tí màá, máa bẹ̀, máa wà very sincere máa bẹ̀, tó bá tún jẹ́ ìyàwó mi ní náa ní maa tun máa wà very very very politely ni mo fi ń bẹ̀, mo fi ń tọrọ ìdáríjìn.

Ah! Owó tí mo ń gbà ò dára tó. Owó tí mo ń gbà ò dára tó. Ìdí tí mo fi ní iṣẹ́ kélekèlé nìyẹn. Mo ń ṣiṣẹ́ fún ìjọba, owó tí wọ́n ń san kò tíẹ, kò tí è lè fíìdì mi àti familì mi fún oṣù. Owó oṣù tí mo ń gbà. Mo tún ń ṣe part time teaching. Owó tí mo tún ń gbà ń bẹ́ náà gbogbo ẹ. Tí wọ́n bá lu gbogbo ẹ pọ̀, kò ṣe nkankan. Owó tí mo ń gbà ò da.

Ṣé gọ̀, ṣe goomu wa jẹ oúnjẹ ni? À, mi ò jẹ goomu o. Tó bá tẹ̀ ẹ́ jẹ́ irú oúnjẹ kan ni wọ́n ń pè ní goomu, mi, mi ì jẹ goomu rí. Mi ò jẹ goomu rí. Mi kì n jẹ goomu. Mo máa ń fi goomu lẹ ǹkan tó bà fàya ní. Mi ò jẹ gọ̀hùn.

Mo máa ń gbọ́ podcast dáadáa ni. Mo máa ń gbọ́ podcast lórí so many platform, lórí television, lórí internet. Mo máa ń gbọ́ podcast lórí YouTube, lórí àwọn social medias. Podcast pọ̀ tí mo ń gbọ́

Ibi tí mo fẹ́ràn lọ jù òun ni ilé Olúwa, that is church. À mo like church. Mó like àti má lọ sí church. Mó dẹ̀ tún like kí n lọ má, kí n má lọ fún recreation, kí n má lọ fún, eh, like outing, to go and relax. Ehe, ibi tí mo like àti má lọ ni, mi kìí lọ beer parlour, mi kì í lọ club.

Uhm, mi ò ní, mi ò ní, mi ò really ní one special ètò fún ìdárayá mi. Ǹkan tí èmi kan ṣe ni pé mo máa ń ṣe exercise, mo máa ń ṣe exercise lójoojúmọ́, mo máa, mo máa ń trek, ehen, láti máa burn calories. Mi kì í lòògùn lójoojúmọ́ so mi kì í ṣàárẹ̀. Ara mi máa ń le all the time.

Ah! Mo ń jẹran dáadáa. In fact, mo like ẹran ju oúnjẹ lọ. Mo ń jẹ ẹran gidi. Èmi o believe ni pé àwọn kan vegetarian, vegetarian yan òṣi wọ̀. Mo ń jẹ ẹran, ẹran ìwọ lẹ́ran adìẹ o, ìwọ lẹ́ran màlúù, ẹran ewúrẹ́, ògbufe, ẹran igbẹ bush meat gbogbo ẹ̀ pàtá ni mo like àti máa jẹ pẹ̀lú ẹja.

Ah, ibi tí mo máa like láti lọ fún ìsinmi òní United Kingdom, UK. Máa like láti lọ sí Manchester City torí kí n lọ wo bọ́ọ̀lù Manchester United. Manchester United fan ni mí. Máa like láti lọ sí Old Trafford, kí n lọ, kí n lọ wo match man u, kí n rí àwọn footballers, àwọn footballers in Manchester United squad live. Ibi tí èmi má like láti lọ ṣe vacation mi nìyẹn. Mo tún má like láti lọ ṣe ìsinmi ní Dubai. The tallest hotel in the world. Mà like láti lọ bẹ̀rẹ̀ náà.

Mo máa ń ṣiṣẹ́ láti ilé nígbà mí, but iṣẹ́ wa is a physical work. A máa ń lọ ọ́fíìsì lọ ṣiṣẹ́. But ìgbà mí tí mi ò bá lọ, tí mi ò bá lọ sí ibi iṣẹ́, àwọn iṣẹ́ kọ̀ọ̀kan wà tó jẹ́ pé mo lè ṣe láti ilé. Àti pàápàá ìgbà to ìgbà COVID-19 yẹn, gbogbo teaching ta ṣe, gbogbo ẹ̀ àti ilé ni. Àwọn lẹ́ẹ̀sìn kọ̀ọ̀kan wà náà tó jẹ́ pé mo ń ṣe láti ilé. So, mo ń ṣiṣẹ́ láti ilé nígbà mí.

Ìgbádùn mi ni ara mi tó yá. Mo ní gbádùn ara mi kí n ṣàárẹ̀. Mo tún ń láìkì ìyàwó mi àti ọmọ mi, family mi. Mo ń gbádùn wọn dáadáa. Mo tún gbádùn Ọlọ́run torí Ọlọ́run dá abò bò mí Ọlọ́run pèsè fún mi. Mo gbádùn Ọlọ́run. So àwọn ìgbádùn mi niyẹn o. Àwọn ìgbádùn mi ni niyẹn and mo tún gbádùn àwọn neighbours mi. I have good neighbours. God surrounded me with good people, so i enjoy all of them.

Ìgbà tí mo máa ń fàa, ìgbà tó bá ti dé ojuú, ìgbà tó bá ti dójú ẹ, tó bá ti rìn mí ní gini gini, tí gbogbo ara mi bá ti ń ta wàì wàì, tó ti ń jáde ìgbà ẹni mo máa ń faà. Ìgbà tí mo máa ń fà ní ìgbà tó bá ti dójú, tí gbogbo, tí gbogbo ẹ bá ti dójú ita, tí gbogbo ẹ bá ti rìn kalẹ̀, ìgbà tí mo máa ń fàa niyẹn. Bẹ́ẹ̀ni o, kò tún sì ìgbà mí tí mo máa ń fàa ju ìgbà tó bá ti dojú ẹ kale.

Àjọ̀dún kérésìmesì ni mo fẹ́ràn jù. Àjọ̀dún kérésìmesì, àjọ̀dún àjíǹde ni mo fẹ́ràn jù, àjọ̀dún ìgbàgbọ́, àjọ̀dún ti woń celebrate Jésù, òhun ni mo fẹ́ràn jù, òhun ni mo dè máa ń lọ.

À, na ara mi bá wo? Emi ò, eh, mo ṣe lè máa na ara mi. Rárá o, mi kì í na ara mi o. Mi ò lè na ara mi. That is suicide. That is injustice to my own body. So mi kì í nà ra mi. No, no, no, no, no, no, no, no. Mi ò lè na ara mi. I can't punish myself.

Mo fẹ́ràn ti máa wọ bọ́ọ̀sì ńlá ńlá. Bọ́ọ̀sì bí i coaster, coaster bus or Marcopolo, ìyẹn ni mo máa ń like. Marcopolo bus àbí coaster bus tí wọ́n máa ń bully àwọn ọkọ̀ kékeré lójú ọ̀nà yẹn, irú wọn ni mo máa ń like láti máa wọ.

Mo ní ẹranko ọ̀sìn náà, mo ní ajá, mo dẹ̀ ní àwọn adìẹ, adìẹ broilers. Àwọn ẹranko ọ̀sìn tí mo ní nìyẹn, broilers yẹn tó bá ti pé bí i six weeks mo máa ti máa ta wọ́n. Six weeks, seven two, seven weeks mo ti ń ta wọ́n, mo dẹ̀ ń jẹ lára wọ́n. Then mọ́ ọlá ajá tí mò ń sin, ajá obìnrin tó bá ti bímọ, mo máa ń ta ọmọ ẹ̀

Ohun mímu tí mo fẹ́ràn jù ni yoghurt. Yoghurt mi kì ń mu ọtín, mi kì ń mu ọtín, but mo lè mu wine. Ehen. From time to time, just occasionally. But yoghurt i like-- mo lè máa mu yoghurt lójoojúmọ́, but mi ò lè mu wine lójoojúmọ́. Tí mo bá fẹ́ mu wine, it's just occasionally. In fact, throughout last year báyìí mi ò mu wine, but mo ń mu yoghurt. So yoghurt is my best drink. I like yoghurt.

That is one of my hobby. Mo like àti máa s'oúnjẹ. Mo, mọ, mo mo m'oúnjẹ ń sè dáadáa. Ìwọ ni fried rice o, jollof rice o, àmàlà o, iyán gígún ni o, semovita o, iṣu, àsáró, plantain, plantain, eh, potato chips pẹ̀lú ọbẹ̀, stew, ẹ̀wà, yam por-- beans porridge, yam porridge. Kò sí eléyìí tí mi ò mọ̀ ń sè. Bitter leaf soup, ẹ̀gúsí soup, okra soup, gbogbo ẹ̀ pátá. Kò s'ọ̀bẹ̀ tí mi ò mọ̀ ń sè. Gbogbo oúnjẹ tí mo like àti máa jẹ ni mo mọ̀ ń sè pátá torí ìyá mi fi kọ́ mi. Mo dẹ̀ wá tún dúró. Mo bá obìnrin kan ṣiṣẹ́ ní restaurant for almost six years. So i know how to cook very well.

Ìgbà tí mo máa ń ní ìpàdé ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ honestly mi ò lé kò ní definite time. Àmọ́ every month a máa ní ìpàdé ní ibi iṣẹ́ and then unexpectedly or emergence-- for emergency purpose or one maybe, ehm, one reason or the other, a tún lè, wọn tún lè call fún, ehm, just meeting like that. Meeting represented by some staff in different units. So with that mo lè sọ pé at least nínú, nínú oṣù a máa ń ṣe ìpàdé ní ibi iṣẹ́ like for three to four times at least three to four times, sometimes two times highest.

Mo máa ń ṣe ìdárayá dáadáa, mo máa ń ṣe exercise, mo ń ṣe push up, mo máa ń ṣe roadwork very early in the morning, mo máa ń ṣe sit up, mo máa ń squat, o irú àwọn ìdárayá tí mo máa ń ṣe nìyẹn. Mo tún like swimming torí swimming náà sport ni. Tẹ́lẹ̀ mo máa ń gbá ball but nísìí mi ó ti pẹ́ tí mo ò gbá ball but mo máa ń swim.

Rárá mi ò tí bẹ̀rẹ̀ ìràwọ̀ lọ́wọ́ olùṣètò ìrọ̀rí láíláí. Àdúrà, Kristẹni ni mí, destiny mi wà ní ọwọ́ Olúwa pẹ̀lú ọwọ́ mi. Gbogbo teaching tí mo ti ní ní Kristẹni, ní ẹ̀sìn Kristẹni, mo máa practice ẹ̀. Ìràwọ̀ mi ò sí lọ́wọ́ anybody, ọwọ́ Ọlọ́run ló wà pẹ̀lú ọwọ́ mi. Tí mi ò bá ṣe nǹkan, nǹkan ò ní ṣẹlẹ̀ ní ilé ayé mi. But tí mo bá ṣe-- tí mo bá dìde tí mo ṣe nǹkan pẹ̀lú àdúrà, Ọlọ́run máa jẹ́ kí nǹkan tí mò ń wá kó yọrí sí rere.

Orin tí mo fẹ́ràn láti máa gbọ́ oun ni, Christian hip hop music, Christian praise song, danceable praise song, hot music, danceable ones. Irú orin tí mo like nìyẹn pẹ̀lú worship song. Just Christian music. I don't like highlife music, no or secular music. Mi ò like secular music. Christian hip hop and praise, hot praise songs ni mo like.

Ah, o ó máa ṣòro o, mi ò tíì ṣeri o. Mi ò tí ì dúró, mi ò tíì, mi ò tí ì ṣe láì má lo ẹ̀rọ ayára bí a ṣe rí fún ọjọ́ kan, ọjọ́ kan gbákò kẹ́. Mi ò lè ṣe o. Mi ò lè ṣe honestly.

Well, Wi-Fi mi yára tó at least ó máa ń, ó máa ń sustain mi. Ó máa ń serve mi nígbà most time. But ní Nigeria táwà yí network generally ó máa ń fluctuate. Ìgbà mìíràn kò ní sí network. So tí network ò bá sí Wi-Fi kò ní ṣiṣẹ́. But Wi-Fi, Wi-Fi wa yára ń bí at least to the average.

Ìkíni bí ti báwo, mi ò understand ìkíni tí à ń tò ń sọ. Mi kí ń tan ìkíni. Ọ̀r, mi ò activate ìkíni lórí phone mi. Mi ò kín kò sí anything tí mo ṣe bí greetings lórí phone mi no mi ò activate ẹ̀.

Mo máa ń wọ cover shoe lọ síbi iṣẹ́. Mo tún máa ń wọ sneakers nígbà mí tí mo bá wọ jean, mo ń wọ sneakers. But cover shoe ni mo ń wọ jù. Tí mo bá dẹ̀ tí ń lọ sí church, cover shoe ni mo ń wọ throughout. Kò sí sneakers, wọ̀gbà ká máa wọ sneakers torí unit tí mo, tí mo wà ní church, suit ni mo máa ń wọ lójoojúmọ́. So cover shoe ni. Then outside church and work, mo tún máa ń wọ, eh, palm slippers. That is like half shoe. Mo ń like àti máa wọ because it's very easy to wear. Àwọn bàtà tí mo ń wọ̀ ni yẹ́n.

Ìtọ́jú àwọn ọjà, mi ò, èmi ò, èmi ò jẹ́ ẹni tó ń, tó ń ta ja or tó ń ra ja. Mi n kí ń ra ja kí ń tú ta. Mi ò ṣe business. I'm a salary earner. Civil servant ni mí. Mo ń ṣiṣẹ́ tí mo ń gbowó oṣù ni. Mi ò kí ń ṣe, mi ò kí ń ṣe business person. Yeah.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. I'm a right hand person, right footed person. So, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Gbogbo family wa pátá kò sí ẹni tó ń lò ọwọ́ òsì, ọwọ́ ọ̀tún ni gbogbo wa ń lò ní family wa. Ọwọ́ ọ̀tún. We are all right handed persons in our family.

Èmi ò kí ń ṣọ lọ́jà, èmi ò kí ń ṣe business person but tó, tí mo bá jẹ́ ẹni tó ń tajà, bí mo ṣe máa rí dájú pé ọjà mi dára àti ọ̀dọ̀ àwọn customer mi ni. Customer máa sọ fún ẹ everything about your product. Àwọn oníbàárà rẹ, àwọn customer ẹ, they will tell you about your product whether it is okay or not. Ehen. So and we have different kind of customers. Àwọn kan wà tó jẹ́ pé tí wọ́n bá ti bá ẹ ra nǹkan, bó dá àbí kò dá wọn ò ti ẹ ní comment lórí ẹ̀. Àwọn kan dẹ̀bwá tó jẹ́ pé tí nǹkan tí ọjà ẹ bá dá, wọ́n á sọ fún ẹ ní kíá. Tí ọjà ọ bá dá wọ́n á ní, "àh! Ehlé yìí mi ò kó, kò ṣe báyìí, kò dá léèní, kó, ó, ó ní this problem, ó ní this fault." So irú àwọn yẹn ni màá máa, ni màá máa béèrè bó ń ṣe rí ọjà mi sí. So it will help me to improve in other things that I'm producing. But it's unfortunate I'm not into business line. Mi ò kí ń ṣe oníbíṣínẹ̀sì, mi ò kí ń tajà.

Ẹ̀mi ò tí lọ́kọ̀, mi kì ń drive, mi kì ń drive but tí mo bá ti lọ́kọ̀, mo, mo promise pé màá máa tẹ̀lé òfin ìyára ọkọ̀, màá máa tẹ̀lé òfin ìyára ọkọ̀. Torí àì, àì tẹ̀lé òfin ìyára ọkọ̀ ló máa ń kọ sí accident lójú ọ̀nà wa. For that reason ẹmi o, màá máa tẹ̀lé òfin.

A! Mo fẹ́ràn orin kíkọ o. I like singing. Mo fẹ́ràn orin kíkọ. Ìgbà tí mo ti ẹ̀ wà ní secondary school kí n tó parí secondary school, my last, my last year in secondary school, mo máa ń compose orin. Mo ti múra àti lọ sí studio kí n lọ, kí n lọ ṣe album èmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi méjì. But owó ni ò jẹ́ kí n ṣe. Àti pàápàá ìgbà tí mo ti wá ní admission sí Federal Polytechnic, gbogbo dream yẹn ó kọ die down. But I love singing.

Oraimo ni mo máa ń lò, Oraimo earpiece, Oraimo earpiece ni mo ń lò. Irú etí ìgbọ́ tí mo ń lò ni yẹ́n. Oraimo, Oraimo l'ọmọ ń lò. Oraimo earpiece.

Mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn dáadáa. Although, ní sì ń à ti ní Google Map, but àwọn, àwọn street kan wà tó jẹ́ pé even with Google Map to bá dé bẹ̀ wà á tún Àwọn street, street, street tó pọ̀ ń bíbẹ̀, a máa fún ẹ ní issue. So o ṣà ní need láti bèèrè lọ́wọ́ èèyàn pé ìbọ ni bí bài bài. Àwọn tón wà n bi bẹ̀ wọ́n á kàn júwe ẹ fún ẹ. So mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn.

Mò ń jẹ àkàrà. Mo de like àkàrà. Àkàrà ẹ̀wà ni mò ń jẹ. Àkàrà ẹ̀wà ni mò ń jẹ. So mi mọ àkàrà ẹ̀mí tí ó tún wà lẹ́yìn àkàrà ẹ̀wà. So ǹkan tí a máa ń jẹ ní Nàìjíríà ń bì dáadáa ọ̀ ní àkàrà ẹ̀wà.

Mo máa ń mu, mo máa ń mu lẹ́ẹ̀kọ̀kan. Kìí ṣe gbogbo ìgbà. Mo máa ń mu lẹ́ẹ̀kọ̀kan. Just once in a while, once in a while, occasionally, especially tí mo bá fẹ́, ti mo bá fẹ́ ṣiṣẹ́ agbára. Gba mi? Tí mo bá fẹ́ ṣiṣẹ́ nínú garden mi oko, mo máa ń mu.

Àkókò ọdún Kérésìmesì ni mo fẹ́ràn jù Christmas. Ìgbà yẹn, gbogbo àwọn family members, ọ̀rẹ́, gbogbo wọn máa ń ní holiday, wọn máa ní time fún family wọn. Só a màá jọ lọ pàdé, ti a máa jọ jọ ṣàjọ̀dún papọ̀. Ọdún Kérésìmesì, àkókò ọdún Kérésìmesì ni mo fẹ́ràn jù.

As ẹni tó jẹ́ pé, eh, IT personnel ni mí, ICT department ni mo wà níbi iṣẹ́ mi. Àwọn nǹkan tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi òun ni Web3, Web3 technology, how to create Google form pẹ̀lú àwọn AI, how to use AI to, to do my work, to reduce workload for me and for other members of my office.

Tọ́, ibi ìṣòro la ti mo mú ọkùnrin. So endurance pẹ̀lú patience, sùúrù ni gbogbo ẹ gbàá. Lárí àwọn ẹlẹgbẹ́, gbogbo ìṣòro tó bá, tó bá ń jà mí tí mo ní, mi ò ní nìdí a tí máa broadcast ẹ̀. Nǹkan tí mo kàn máa ṣe náà ni, kò sí ẹni tí ò ní ìṣòro. So, oníkálukú, oníkálukú manage titi ẹ ni. So, mo máa manage ti tèmi náà ni. Nǹkan tí mo máa ṣe ni yẹn.

Mo máa ń fi turarí dáadáa. In fact, tí tùràrí mi bá ti tán báyìí, mo ní láti ra ì míì ìkíákíá, torí tí mi ò bá fì tùràrí tí mo ò bá fì roll on, mi kì í, mi kì í ń like àti máa jáde. Mo máa ń fì tùràrí.

Kò rọrùn fún mi láti dárí àwọn èèyàn jí ó kò rọrùn but mo ń try. Torí ní gbogbo ibi tí mo wà most of my, schedule àwọn ibi tí mo wà olórí olórí leader Exco ni wọ́n fi mí ṣe, so mo ṣà ń try best mi. But kò wà easy láti dárí àwọn èèyàn jí ó.

Nǹkan tí mo máa ń ṣe ní àṣálẹ́, gbogbo àwọn crypto mining app mi, gbogbo daily tasks tó wà nínú ẹ̀ pátá ni mo máa ń ṣe, àṣálẹ́ ni mo máa ń ṣe. Àti pàápàá gbogbo bí ẹ̀kọ́ tí mo fẹ́ lọ kọ́ student mi the next day, àṣálẹ́ ni mo máa ń prepare note yẹn. So àwọn iṣẹ́ tí mo máa ń ṣe the next day àṣálẹ́ ni mo máa ń pro-- mo máa ń prepare wọ́n. Torí alẹ́ yẹn ni mo máa ń rí time. Tí ma, tí n bá ti jẹun, tí mo ti relax kí n tó sùn, màá ṣe é.

À, ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ìṣẹ́ mi, ó da. A ní good relationship, a ní good relationship, good time relationship. Mo respect wọn dáadáa àwọn náà dẹ̀ respect mi. Tí mo bá, tí mo bá take excuse pé mo fẹ́ lọ ṣe nǹkan, wọ́n kì í fún mi ní problem. In fact, gbà mí wọ́n dẹ̀ máa ń cover mi up níwájú CEO wa. So CEO wa gan fúnra wọn, wọ́n mọ̀ mi. Wọ́n máa ń pè mi kí wọ́n bá wọn ṣe nǹkan lórí system. So mo ní good time relationship pẹ̀lú gbogbo àwọn, àwọn bosses mi níbi iṣẹ́.

À, gbogbo ìgbà ni mo máa ń jẹ́ kí fóònù mi gbóná ò, àfi, àfi ìgbà tí mo bá ti ń ṣiṣẹ́ nìkan, tí mo bá ti wà free, less busy, tí mi ò ṣe anything, tí mo gbé fóònù mi, fóònù yẹn ní láti gbóná, ó máa gbóná. So bí mo ṣe ń lo fóònù yìí lálẹ́ nísìnyí, kí n tó gbé kalẹ̀, ó máa gbóná. Ó máa gbóná, so whenever I'm less busy tí mo ń lo fóònù mi, à, mo máa ń lò ó tí ó jẹ́ pé ó máa gbóná kí n tó lè fi lẹ̀.

Mi ò láìkì tí máa rọrùn nígbà tí mo bá ń sùn. Mi ò láìkì pillow honestly. So mi kì ń rọrùn, but ìgbà míì, ìgbà míì tí bákanní yẹ kó mo fẹ́ relax kí n lọ rà mí kalẹ̀ sórí couch kí ń má wo TV, mo máa mo máa ń rọrùn. Àmọ́ tí mo bá fẹ́ sùn, mi kì ń rọrùn.

Mo ní àìsàn ìkórira fún ewé pumpkin that's ugu leaf. Tí mo bá ti sè é, tó bá ti wà nínú oúnjẹ tí mo jẹ, ó máa ń jẹ́ kí n yàgbẹ́, ó máa ń jẹ́ kí inú máa run mi. Mo máa ń yàgbẹ́ dáadáa, so mi ìṣe bẹ́ẹ̀ like e. Lára àwọn ẹ̀fọ́ mi ṣe bẹ́ẹ̀ like e.

Ah! Pyjamas ni mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sùn. My night dress pyjamas. Ìgbà míì tí ooru bá ti mú ju tí mi ò fẹ́ wọ pyjamas yẹn, mo kàn máa wọ boxers nìkan pẹ̀lú singlet. Nǹkan tí mo máa ń wọ̀ níyẹn tí mo bá fẹ́ lọ sùn.

Ah! Mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù torí ibi iṣẹ́ mi. Ibi iṣẹ́ mi jìnnà sílé mi síbi tí mo ń gbé. So mo ní láti tètè lọ. Mo ní láti jí ní kùtùkùtù kí n múra lọ sí ibi iṣẹ́. Aago márùn-ún ni mo máa ń jí. Before six mo ti jáde so that before eight màá ti dé ibi iṣẹ́.

Mo ní ètò lórí kọ̀mpútà dáadáa. Kọ̀mpútà ni mo fi ń ṣiṣẹ́ níbi iṣẹ́. Láìsí kọ̀npútà mi ti ẹ̀ lè ṣiṣẹ́ torí gbogbo ise wan iṣẹ́ wan lórí kọ̀npútà là tí ń ṣe. Nílé náà mo tún ní kọ̀npútà tí mo fi ń ṣiṣẹ́ mi àmọ́ wọ́n ti jí lọ. So, mo ní ètò lórí kọ̀npútà dáadáa.

Ah, mo máa ń mu nǹkan tó contain protein dáadáa. Mo máa ń mu milk, mo máa ń mu milk, mo máa ń mu maltina. So mo dẹ̀ máa, mo dẹ̀ máa ń jẹ nǹkan tó, tó jẹ́ pé they are proteinous in nature.